Ah! Èmi ò sunkún, èmi ò kẹ́yìn sunkún rí. Ehn, Ọlọ́run onsì ní jẹ a ri ogun ẹkún. Bọ́dún yi ti ń parí lọ àti nínú ọdún tuntun, Ọlọ́run ní jẹ a ri ogun ẹkún. Ehn, Ọlọ́run o ní jẹ́ ká a ri ogun ẹkún dé, èmi ò kẹ́yìn sunkún rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára dáadáa. Tí mo bá ti wẹ̀ tán, màá lo ìpara. Ẹ, oríṣiríṣi ìpara ló dẹ̀ wà. Ẹ pé ìgbà míì wà tí ẹ pé ẹ, òtútù ma mú, ẹ̀eyàn máa ni need ìpara tó, ẹ̀eyàn máa nílò ìpara tó ki. Ìgbà míì wà tó oorú bá mú, ìpara tí ẹ̀eyàn máa lò nípọ̀.

Ìgbà tí mo kẹ́yìn lọ síbi orin, tí mo bá fẹ́ lọ síbi orin, èmi kọ́ mo máa kẹ́yìn lọ torí mo mọ̀ pé ìgbà tí mo bá dé bẹ́ẹ̀, bó tilẹ̀ wù tí mo bá ṣe pẹ́ tó, ẹlòmíì ọ̀ tún padà dé lẹ́yìn mi. So mi ò lè sọ wípé mo kẹ́yìn lọ síbi orin rí.

Mi e jẹ́ gọ́mù, bóyá Shingọmu lẹ́dẹ̀ fẹ́ pè é, mo ti jẹ Shingomu rí, ó sì ti pẹ́. Ṣùgbọ́n l'ákókò yìí mi e jẹ, torí kò sí ìwúlò kankan tí Shingomu fẹ́ ṣe, mi e jẹ mọ́

Bàtà tí emi máa ń wọ pé oríṣiríṣi, tó bá wù mí, màá wọ bàtà slippers, tó bá sì wù mí, màá wọ èyí tí àwọn alẹ́ ibo máa ń pè ní palm, tó bá sì wù mí, màá wọ cover shoe, ìyẹn bàtà tó máa ń bo gbogbo ẹsẹ̀ mo lè wọ, ìgbà mé gan mo lè wọ àwọn aláwọ̀ tàbí onírọ́bà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣèwádìí àwọn alábáṣiṣẹ́pọ̀ mi. Nítorí pé bí èniyan ò bá ṣèwádìí, ìyẹn le mọ̀ọ́ mọ finifini àwọn tí àwọn tí èèyàn jọ ń ṣiṣẹ́ pọ̀. Tí ò bá fẹ́ ṣèwádìí, ìyẹn máa rí pé, àì, ìgbà tí eeyan bá ṣèwádìí leyan máa rí pé àwọn kan wọ́n o se bá ṣiṣẹ́, àwọn kan wọ́n sì ní nǹkan mii kan.

À, mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi dáadáa. Ọdọọdún nípa oore-ọ̀fẹ́ Ọlọ́run ni mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, nítorí pé ó jẹ́ ọjọ́ tí mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé, "À, Ọlọ́run, o máa ṣe o." Nítorí èmi gan mọ̀ wípé Ọlọ́run ló ṣàánú mi. Ẹlòmíì tí ó tó mi ti kọjá lọ, ẹni tó jù mí lọ ti kọjá lọ, so ó nílò kí èyàn máa dúpẹ́.

Rárá o, èmi ò ì wọ glass. Gíláàsì à mi ń wọ? Ẹ́n, èmi ò sì gbàdúrà pé kí ń wọ. Ìgbà tí mo ṣì kéré díẹ̀, mo máa ń wọ gíláàsì, amò gíláàsì tí mo máa ń wọ ńgbà un, gíláàsì alákọ́de ni. Ẹ mọ̀ pé gíláàsì pé oríṣiríṣi, so alákọ́de wà, recommended náà sì wà.

Ṣé o ti dúró lé lílò Mi ò tíì dúró lilò ẹ̀rọ ayé ayárábiàsà. Ìdí ni pé òhun ni mo máa ń lò lójoojúmọ́. Mi ò dẹ̀lẹ́ dúró lilò rẹ̀. Boya, ǹkan tó lè mú mi dúró lilò rẹ̀ ni pé gboya mo fẹ́ gbàdúà, mii sì fẹ́ fọwọ́ kan dídì ọjọ́ kan. Ẹ̀hẹ́n, but, mo máa ń lò lójoojúmọ́. Mi ò dúró lé lò rẹ̀ rí.

Batiri fóònù mi máa ń dúró fúngbà díẹ̀, kì í pẹ́ púpọ̀ torí mo máa ń tẹ fóònù yẹn gan. Ìdí tí mo tẹ̀ tí máa ń tẹ ni pé, òun ni mo máa ń fi ṣiṣẹ́. Ká ní kì í ṣe pé mo fi ń ṣiṣẹ́ báyìí, ó yẹ kó dúró. Nítorí, ìgbà tí mo bá ń lò, ẹ́, ìgbà míì kì í ṣíná. Mi o dédé máa ń lò fún papọ̀ nígbà tí mo bá ń charge ẹ́, kò da.

Bẹ́ẹ̀ni mo máa ń fi aṣọ ìbora bora nígbà tí mo bá sùn. Ìgbà míì, torú bá mú mi fa aṣọ ìbora bora. Ìdí ni wípé ó rú mú and nígbà tí mo bá sì rí pé ẹ̀fọn wà, dó-- mo ní ẹ́ nǹkan tí a ń pè ní nẹ́tì. Ṣùgbọ́n tí oru bá mú mi n lò.

Ìgbádùn mi, Jésù ni ìgbádùn mi. Nítorí nínú gbogbo tí mo bá ṣe, mo máa ń rí pé Ọlọ́run ń tì mí lẹ́yìn. Kò sí ohun tí mo ṣe láyé yìí tí mi rí ọwọ́ Ọlọ́run. Éven i yìí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí gan, mo rí pé Ọlọ́run náà ni. Torí kì í ṣe ipá mi, kì í se, ṣe ipá ènìyàn, kì í ṣe pé mo gbọ́n, ṣùgbọ́n Ọlọ́run ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nítorí pé mo máa ń fẹ́ rí pé mo ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe lákòókò. Ìgbà mí dérè, ẹ̀ tí iṣẹ́ bá pọ̀, màá fẹ́ rí pé mo rí gbogbo ẹ̀ ṣe torí ọjọ́ mi, ọjọ́ tó tẹ̀lé iṣẹ́ ọjọ́ kejì tún lè pọ̀ ju tòní lọ. Mi fẹ́ kí iṣẹ́ òní kó di ọ̀la kí n tó ṣe é.

Bẹ́ẹ̀ni, mo ní asọ wíwẹ̀, eh, èyí tá ń pè ní tówẹ́ẹ̀lì mo ní. Kódà gan méjì ni mo ní, ìkan kékeré, ìkan tóbi. Sùgbọ́n, eh, mi, tí mo bá ti lo ìkan, mo máa ń kọ́kọ́ fọ, èyí tí mo bá ti lo dòtí, màá fi kalẹ̀, màá mú kejì.

Bẹ́ẹ̀ni mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Ìdí ni wípé bí ènìyàn bá ń jẹun tí ò bá fi ìwà didára kún, ó lè, ó lè ṣe ní jàmbá. Ẹni tó bá ń jẹun tí ò bomi sódò ń sìn kò ní fẹ́ ara rẹ̀. Ìdí ni wípé bí ẹ̀yan bá ń jẹun tí ò, tí ò momi tàbí tí ò bomi sódò, oúnjẹ lè sápa lórí, ó sì lè fa jàmbá fún.

Ẹ ìdènà ọkọ̀ ó è mọ̀ pópó oríṣìíríṣìí, tí ìdènà ọkọ̀ bá wà lójú ọ̀nà, mo máa ń wò kí ló fàá àti wípé kí ni ọ̀nà àbáyọ. Tí mo bá ti rí pé ìdènà ọkọ̀ pọ̀, màá kọ́kọ́ lọ wá ohun tó fàá, tó bá jẹ́ ohun tí èèyàn lè sáré yanjú ni, màá rí pé mo yanjú ẹ̀ kí ìdènà ọkọ̀ yẹn lè kúrò.

Rárá mi ò ní ọgbà, ṣùgbọ́n owu mi kì ń ní ọgbà. Ìdí ni wípé ọgbà jẹ́ ibi tí èèyàn ti lè máa gbẹ àwọn nǹkan bíi ẹ̀fọ́, àwọn ọ̀ àtàwọn nǹkan mìíràn. Ọgbà dára púpọ̀ púpọ̀. Ìdí ni wípé èèyàn ò ní need ati lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan mì. Tí èèyàn ba lọ́gbà, èèyàn ó kàn sáré mú nǹkan tí èèyàn ní lò níbẹ̀ ni.

Mo máa ń jẹ oúnjẹ alẹ́ ìgbà míì lẹ́ẹ̀kan, ìgbà míì lẹ́ẹ̀ méjì, ìgbà míì lẹ́ẹ̀ mẹ́ta, óóò, ìgbà míì dẹ́ ree, ó máa ń pẹ́ kí n tó jẹ oúnjẹ alẹ́. Ìdí ni wípé oúnjẹ alẹ́ jẹ́ oúnjẹ pàtàkì tí èèyàn gbọdọ̀ jẹ nítorí ẹni tí ò bá jẹun alẹ́, ó lè máa rọrùn sùn.

Ìgbà tí mo bá ń sín, mo máa ń dawọ́ bo ẹnu ni. Ìgbà míì, mo máa ń lo, ẹ, aṣọ ìléwọ́ èyí tí àwọn oloyinbo pè ní handkerchief. Èèyàn le fi bo imú, ẹ̀eyan le fi bo ẹnu nígbà tí èèyàn bá ń sín. Tí ẹ̀eyan bá dẹ̀ ti lò ó, ẹ̀eyan n, ẹ̀eyan ń ṣe àǹfààní fún ra ẹ̀eyàn àti gbogbo àwọn tó wà ní àyíká eẹ̀yàn.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé, mi ò lè rántí mọ́ nítorí ó ti pẹ́. Ilé ìkàwé èyí tí àwọn oloyinbo ń pè ní library, ó ti pẹ́ tí mo ti lọ torí mo ti kúro n school bayii, mi ò lọ school mọ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn gidi gan. Ìdí ni wípé tí ènìyàn bá ń ronú, tí èyàn bá rí àwọn àlọ́ apanilẹ́rìn yìí, ìrònú máa kùrò. Ẹ̀ ẹlòmíì tó tẹ̀ tó tẹ̀ fẹ́ gbé nǹkan jẹ, ìgbà tó bá fetí sí àwọn àlọ́ apanilẹ́rìn yìí, ó lè mú kí inú rẹ̀ dùn kó má gbé nǹkan jẹ mọ́

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé. Àwọn ẹ̀rọ yẹn àbí àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n lẹ́dè pé kò yé mi dáadáa tó ṣùgbọ́n tó bá jẹ́ àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n, nn àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo tíì emi ń wò, oun náà ni ẹ̀rọ ìléwọ́ ta ń lò yìí.

Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé ni wípé, mo máa ń wò kíni, mo máa ń wò ìgbésí ayé tí èèyàn bá ń gbé, ó gbọdọ̀ ní ipa lórí iṣẹ́ tí èèyàn bá ń ṣe. Iṣẹ́ tí èèyàn bá ń ṣe náà ó gbọdọ̀ ní ipa lórí ìgbésí ayé tí ènìyàn bá ń gbé. So méjèèjì yìí èèyàn gbọdọ̀ wò ó kí èèyàn sì ṣiṣẹ́ lórí ẹ̀ dáadáa so that ìkankan ò ní pa ara wọn lára.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi tí mo bá ní kí n wò, ẹ mọ̀ pé àpò owó pé oríṣiríṣi. Àwọn àpò owó mi wà tó jẹ́ wípé ẹ̀gbẹ́ àwọn kan kó ǹkan bí i ohun jíjẹ tàbí àwọn ǹkan mìíràn. Àwọn àpò owó mi dẹ̀ wà tó jẹ́ wípé owó ni wọ́n kó síbẹ̀ kì í tún wá se owó kéékèèké o. Àwọn owó ńláńlá bí i Dọ́là, Pounds.

Ìgbà tí mo bá wà pẹ̀lú àwọn ẹbí mi, mo máa ń gbìyànjú pé mo mú inú wọn dùn. A máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹbí. A máa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni pé, tọ́ ajọ wa náà ni. Torí nínú ẹbí, tí eyan bá wà nínú ẹbí, ẹ̀yan gbọdọ̀ ríi wí pé ẹ̀yan ní ipa rere, ẹ̀yan ní ipa dáadáa nínú ẹbí. Nítorí pé àwọn ìgbà kan wà tó yẹ pé àwọn ẹbí wọ́n máa wò pé, ẹni, ẹni yìí tí ó sí nílé òun, òun ni ó jẹ́ kí ìpàdé dùn. So tí ẹ́yań bá wà nínú ẹbí, ẹ̀yan gbọdọ̀ máa jẹ́ kí ẹbí dùn. Kí ẹ̀yan sì máa sọ àwọn ọ̀rọ̀ tó mú ìtùnú wá. Tí ẹ́yań bá ti ń sọ̀rọ̀ nínú ẹbí, ohun tó dá gidi gan ni ẹ̀yan dẹ̀ gbọdọ̀ máa ṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń mú àwọn ẹ̀rọ ìlera. Ẹ̀rọ ìlera ó póríṣiríṣi gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé àwọn ẹ̀rọ ìlera yìí ó jẹ́ ohun tí èèyàn sábà rí àfi tí ẹ́eyan bá lọ síbi gym.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù iyẹn ni football, ìyẹn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo fẹ́ràn rẹ̀ gidigidi púpọ̀ nítorí pé ìgbà tí mo wà ní kékeré gan an mo máa ń gbá dáadáa dáadáa. Ó wù mí gan kí n lọ jẹ́ kémi gan-- ó wù mí kémi gan jẹ́ agbá bọ́ọ̀lù, ìyẹn àwọn tó máa ń gbá bọ́ọ̀lù tí wọ́n máa ń gbowó. Ṣùgbọ́n ìgbà tó dé ìkóríta kan mo wò pé agbá bọ́ọ̀lù yìí ò lè mọ́ jẹ ohun tí màá le ṣe. Óun ló jẹ́ kí n dúró tí mi ò fi lọ sí training mọ́.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn. Ìdí ni wípé, à, láyé tá a wà níìsín, eh, èèyàn, i-iṣẹ́ te èèyàn bá ń ṣe kò gbudọ̀ mọ̀ ní ìlú kan. Ntorí bí emi tie ṣe wà yìí, iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ ìránṣẹ́ mi kò gbudọ̀ mọ̀ lé ìlú kan. Yóò mọ̀ lọ káàkiri àgbáyé ni, kò gbudọ̀ mọ̀ Náìjíríà nìkan gan. Yóò dé Europe, yóò dé Asia, yóò dé America, yóò dé Australia, yóò dé gbogbo South Africa.

Oṣù January ni a bí mi, èyí tí ó jẹ́ oṣù tó ní ìtumọ̀ gidi gan. Ẹ bẹ́ẹ̀ ni, January jẹ́ oṣù àkọ́kọ́ nínú ọdún, èyí tí àwọn èèyàn máa ń pinnu pé nǹkan tí àwọn fẹ́ dà leléyi nǹkan tí àwọn fẹ́ ṣe leléyi. Ó jẹ́ oṣù tí àwọn èèyàn máa ń múra sí ohun tí wọ́n fẹ́ ṣe lọ́dún yẹn. Ó jẹ́ oṣù tí àwọn èèyàn máa ń pinnu ohun tí wọ́n ń fojú sùn. Ó jẹ́ oṣù tí ó ní ìtumọ̀ gan sí mi, ó sì jẹ́ oṣù tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń fẹ́ràn gan.

Èmi ò mọ́ àmì ara wọn o, ṣùgbọ́n ohun tí ó yé mi ni wípé bí Olúwa ti ń bẹ, tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ, ohun tí Olúwa rán mi wá ṣe láyé èmi yóò ṣe, má sì rí ṣe ní àṣeyọrí láìsí ohunkóhun tí ó di mi lọ́wọ́. Torí ẹni tí ó rán mi on bẹ pẹ̀lú mi, kò jọ̀wọ́ ẹ̀mi nìkan sí, nítorí pé èmi ń ṣe ohun tí ó wù Ú nígbà gbogbo. Nítorí náà, èmi ò ní láti bẹ̀rù.

Tí mo bá fẹ́ bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, mo máa ń ṣáati wọ́n. Ìgbà mí, mo sì lè má-- mo sì lè pè wọ́n. Mo máa ń bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tí ó jẹ́ pé yóò yé wọn, inú wọn ó sì dùn. Nítorí pé wọ́n jẹ́ oníbàárà, èèyàn ò dẹ́ gbọdọ̀ lé wọn dànù nítorí pé, ẹ́ẹ́, wọ́n ó sanwó fún èèyàn. Iṣẹ́ tí ẹ̀yàn bá bá wọn ṣe tàbí ohun t'wọ́n bá rà, wọ́n ó sanwó rẹ̀.